Ṣé mo ní ìwà tí ó dára nígbà tí mo bá ń jẹun? Bẹ́ẹ̀ni, mo ní ìwà tó dára nígbà tí mo bá ń jẹun, nítorí pé nǹkan tí wọ́n ti fi kọ́ mi láti kékeré ni. Bí ti n bá ń jẹun sì, mio gbọ́dọ̀ máa sọ̀rọ̀ kí n dè tún máa jẹun papọ̀. Mo gbọ́dọ̀ jẹun láì sọ̀rọ̀ ju nígbà tí n bàá ń jẹun lọ́wọ́.

Nígbà wo ni mo máa ń ṣe ìmọ́tótó ilé mi? Mo máa ń ṣe ìmọ́tótó ilé mi ní ọjọ́ méjì méjì. Nítorí pé mi ò láìkí kí ilé má dọ̀tí. Màá gbálẹ̀, mo dẹ̀ máa gbọn gbogbo yànkárí wọ̀, màá yọ gbogbo yànkárí wọ̀ nù ilé mi kúrò. Màá ṣe ìmọ́tótó ilé mi ní ọjọ́ méjì méjì.

Ṣé mo máa ń sùn ní ọ̀sán? Bẹ́ẹ̀ni, mo máa ń sùn ní ọ̀sán. Ìyẹn tí n mo bá lọ sí ibi iṣẹ́. Boya bíi ojó ìsinmi mi bí ojó Saturday àbí ojó Sunday. Tí n bá ti lọ síbi kankan mo máa ń sùn lọ́sàn-án nígbà mi.

Ṣé mo fẹ́ràn coffee tàbí tea? Àà coffee ni mo fẹ́ràn jù. Mo fẹ́ràn coffee gan-an. Nítorí pé, ẹ́, ṣàṣà tó bá jẹ́ bí ọwọ́ alẹ́ tí bá mú coffee kon jẹ́ kí oorun tètè kùn mí. Tí n de bá mú ní àárọ̀ náà, ó máa ń jẹ́ kí ara mi jíyege, ó máa ń jẹ́ kí n lè ṣiṣẹ́ dáadáa. Coffee ni mo fẹ́ràn jù.

Ṣé mo fẹ́ràn ìmọ́lẹ̀ òwúrọ̀ tàbí ìrọ̀lẹ́? Mo lè sọ pé ìmọ́lẹ̀ ìrọ̀lẹ́ ni mo fẹ́ràn jù nítorí pé gbogbo ìgbà yẹn, ẹ́, ojú ọjọ́ máa ti-- ó máa ń bá mi lára mu dáadáa. Mo fẹ́ràn ìmọ́lẹ̀ ìrọ̀lẹ́ ju ti òwúrọ̀ lọ.

Báwo ni mo ṣe máa ń tọ́jú eh nkaná mi? Bí mo ṣe máa ń tọ́jú ìnkaná mi náà ju wípé mo máa ń fi blade gé èka náà mi. Ìgbà mí mo máa ń ṣe fúnra mi, ìgbà mí a sì ní ààwọ̀n tó máa ń kọjá bí àwọn àwúsá tó má ń kọjá tó jẹ́ pé nǹkan tan man ń ṣe ni yẹ́n, wọn máa fọ̀, wọ́n dẹ̀ máa fà gbogbo ìdọ̀tí ibẹ̀ kúrò, wọ́n dẹ̀ máa gé kó kéré.

Ṣé mo máa ń ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì? Béèni, mo máa ń ra nǹkan lórí ìntanẹ́ẹ̀tì dáadaa. Ẹ̀hẹ̀n, nǹkan tí mo ṣi rà gbẹ̀yìn náà ni aago, aago ìyẹn tí wọ́n fi bọwọ́. Mo máa ń ra nǹkan oríṣìíríṣìí. Ìgbà míì, mo máa ń ra oúnjẹ láti orí Íńtánẹ́ẹ̀tì iyẹn tí ń ba ràyè láti se oúnjẹ. Mo máa ń ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì dáadaa.

Àkókò ọdún wo ni mo fẹ́ràn jù? Àkókò ọdún tí mo fẹ́ràn jù náà ni ọdún Kérésìmesì. Nítorí pé Kristẹni ni mí, mo fẹ́ràn ọdún Kérésìmesì. Àkókò tí mo fẹ́ràn jù ní yẹn. Eh, yàtọ̀ sí pé Kristẹni tún ni mí ni pé ó tún máa ń jẹ́ kí n mọ̀ pé ọdún yẹn ti tán àti fẹ́ bọ́ sí ọdún titún. Àkókò ọdún Kérésìmesì ni mo fẹ́ràn jù.

Gíga tí mo ga tó, gíga tí mo ga tó gélẹ́ náà ni ẹsẹ̀ bàtà mẹ́fà, ẹsẹ̀ bàtà mẹ́fà. Mo jé eeyàn gíga. Àwọn ọ̀rẹ́ mi ni máa ń pè mí ní èèyàn gíga, ìyẹn tallest. Ẹsẹ̀ bàtà mẹ́fà ni gíga tí mo ga tó.

Kí ni oúnjẹ tí mo fẹ́ràn jù? Oúnjẹ tí mo fẹ́ràn jù náà ni ẹ̀wà, ẹ̀wà. Iyẹn kò báa jẹ́ ẹ̀wà pẹ̀lú búrẹ́dì tàbí ẹ̀wà pẹ̀lú iṣu tàbí ẹ̀wà pẹ̀lú dòdò. Ṣùgbọ́n, ko ṣá ti jẹ́ pé ẹ̀wà náà wà ń bẹ ṣá. Mo fẹ́ràn ẹ̀wà. Ẹ̀wà gan. Mo dẹ̀ lè jẹ lásán bẹ́ẹ̀. Mo fẹ́ràn ẹ̀wà gan.

Ṣé mo ní irungbọ̀n? Bẹ́ẹ̀ni o, mo ní irungbọ̀n. Èèyàn tó ní irun lára dáadáa ni mí. Mo ní irungbọ̀n imú, mo ní irungbọ̀n ìjàgbọ́n, mo dẹ̀ ní irungbọ̀n èké náà, èyí tó ń pè ní sideboard. Mọ ní irungbọ̀n, màá ń fa lẹ́kànkan kó ba lè jẹ́ kí n ní ìmọ́tótó. Bẹ́ẹ̀ni, mo ní irungbọ̀n.

Kí ni oúnjẹ àkàrà tí mo fẹ́ràn jù? Oúnjẹ àkàrà tí mo fẹ́ràn jù náà ni àkàrà àti búrẹ́dì. Mo fẹ́ràn kí n máa jẹ àkàrà àti búrẹ́dì. Mo ò fi bẹ́ẹ̀ fẹ́ràn àkàrà ati ẹ̀kọ. Àkàrà àti búrẹ́dì ni mo fẹ́ràn jù. Mo máa lá búrẹ́dì ẹ máa dẹ́ fi sí ẹ láàárín. Àkàrà àti búrẹ́dì ni oúnjẹ àkàrà tí mo fẹ́ràn jù.

Ṣé mo máa ń ka àwọn àdéhùn dáadáa? Bẹ́ẹ̀ni, mo máa ń ka àwọn àdéhùn dáadáa nítorí pé alákọ̀wé ni mí. Ó yẹ jẹ́ nǹkan tí mo máa ń ka dáadáa kí n tó tẹ̀síwájú lórí gbogbo nǹkan tí mo máa ń ṣe. Mo máa ń ka àdéhùn dáadáa nítorí pé ọjọ́ iwájú.

Ṣé mo mọ bí a tí ń tún àwọn nǹkan ṣe? Bẹ́ẹ̀ni, mo mọ bí a tí ń tún àwọn nǹkan ṣe. Bíi bóya rédíò tí kò bá ṣe nǹkan tó ìyẹn asọ̀rọ̀magbèsì, tí ò bá ṣe nǹkan tí, to ba í pé nǹkan tó bàjẹ́ ń bẹ ò fi bẹ́ẹ̀ pọ̀. Mo mọ bọhe ń ṣe, àwọn nǹkan oríṣiríṣi mì na dẹ́ wà tí mo mọ bí wọ́n ti ń tun ṣe fún ara mi.

Nígbà wo ni ọjà tuntun yóò jáde? Ọjà tuntun ní ọ̀dọ̀ wa ó máa ń jáde ní ìhẹ ọ̀sẹ̀ tó ń bọ̀. Ní ọjọ́, ọjọ́, ọ̀sẹ̀ tó ń bọ̀ ni yóò má tó jáde. Ìgbà mí ó máa ń bọ sí ọjọ́ kẹta nínú ọ̀sẹ̀ àbí ọjọ́ Jímọ̀. Ìyẹn, ìgbà ẹni ọjà tuntun máa ń jáde.

Ṣé mo máa ń wọ ohun ọ̀ṣọ́? Bẹ́ẹ̀ni, mo máa ń wọ ohun ọ̀ṣọ́. Mo máa ń wọ ohun ọ̀ṣọ́ dáadáa bíi ago, ago ìyen wúrà, Modè máa ń wọ, chaini tọrùn náà. Mo máa ń wọ ohun ọ̀ṣọ́, ataṣọ tó dára.

Ṣé mo ní ìrora nígbà tí mo bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn? Ó ti o, mi ò ní ìrora rárá tí bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn, nítorí pé ó jẹ́ lára àwọn ǹkan tí wọ́n ti kọ́ mi ni láti ilé àti ní ibi iṣẹ́ tí wọ́n ti ń bá àwọn ènìyàn sọ̀rọ̀. Ènìyàn méjì, ènìyàn mẹ́ta, ènìyàn púpọ̀ mi ò ní ìrora nígbà tí mo bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn rárá.

Ṣe mo fẹ́ràn àwọn àlọ́ àpanilẹ́rìn? Bẹ́ẹ̀ni o, mọ fẹ́ràn àwọn àlọ́ àpanilẹ́rìn dáadáa. Ẹ̀yí tíi grandma wa máa ń sọ fún wa, èmi náa dé máa ń sọ fún àwọn ènìyàn ní school. Nígbà tí mo kéré tí mo wà ní primary school, mo máa ń sọ àlọ́ àpanilẹ́rìn nítorí pé mọ láì kí kì má, mo fẹ́ràn kí màá rẹ́rìn.

Báwo ni mo ṣe máa ń kojú àwọn ìṣòro ní iṣẹ́? Àwọn, àwọn ohun ìṣòro ó lè ṣe kó má ṣẹlẹ̀ ní iṣẹ́. Mo má ń farabalẹ̀, mo dè má ń bèèrè fún ìmọ̀ràn lọ́wọ́ àwọn tó jù mí lọ lẹ́nu iṣẹ́ àti lọ́wọ́ àwọn taa jọ ń ṣiṣẹ́ papọ.

Ṣé mo máa ń pa ohun ọ̀ṣọ́ sára? Bẹ́ẹ̀ni, mo máa ń pa ohun ọ̀ṣọ́ sára. Bí mo ṣe fẹ́ràn kí máa lo ohun ọ̀ṣọ́ sára, bẹ́ẹ̀ náà ni mo máa ń pa ohun ọ̀ṣọ́ sára. Nítorí pé mo fẹ́ràn kí ara mi máa rùn dáadáa. Mio fẹ́ràn òórùn rara, òórùn tí ó da lára. Mo máa ń pa ohun ọ̀ṣọ́ sára.

Wákàtí méló ni mo máa ń wo, ni mo máa ń wo ojú ìbòjú lójóójúmọ́? Mi ó ń wo ojú, mi ó ń wo ojú ìbòjú ní àti ìgbà tí COVID ti lọ. Mí ó ń wó rárá rárá. Níìsín, ṣùgbọ́n nígbà yẹn, gbogbo ìgbà ni mo máa ń wòó bí wákàtí mẹ́wàá, à fi tí ń bá dá wà nínú yàrá nìkan ni. Mí ó kí ń wòó ní gbogbo gbà yen.

Ṣé mo ti dúró lílo ẹ̀rọ ayárabíàṣá fún ọjọ́ kan rí? A bẹ́ẹ̀ni, mo ti dúró lílo rí. Ó ti ṣẹlẹ̀ nǹkan tó ti ṣẹlẹ̀ dáadáa ni to jé pé ìgbà mí máa kan wò pé mi ò fẹ́ lo, ẹ, ẹlẹ, ẹ, ẹ̀rọ ayárabíàṣá.

Ṣé mo máa ń ṣe yoga? Ótì o, mi ò kí ń ṣe yoga o. Kò ń ṣe nǹkan tó ń bá mi lára mu àti wípé jù bẹ́ẹ̀ lọ, mi ò mọ bí wón ṣe ń ṣe. Mi ò kí ń ṣe yoga. Mi ò kí ń ṣe rárá ṣùgbọ́n bo yá, màá, ó máa jẹ́ nǹkan tí màá fẹ́ràn láti máa ṣe lẹ́kọ̀ọ̀kan nítorí pé mo gbọ́ pé nǹkan tó dáa ni.

Kí ni mo máa ń ṣe nígbà tí òjò bá rọ̀ tí ó bá jẹ́ ìgbà tí mo wà níbi iṣẹ́ ni, a máa wà nínú ọ́fíìsì ni màá dẹ̀ máa ṣe iṣẹ́ mi lọ. Ṣùgbọ́n tí ó bá jẹ́ pé mo wà nínú ilé ni, mo máa ń wo tẹlifíṣàn tàbí kí n máa gbọ́ orin lórí radio. Màá dẹ̀ po tíì gbígbóná láti fi dá ara mi lára yá.

Ṣé ó rọrùn fún mi láti darí àwọn ènìyàn jìí? Bẹ́ẹ̀ni, ó rọrùn fún mi dáadáa láti darí àwọn ènìyàn jìí. Nítorí pé lára àwọn ǹkan tí wọ́n kọ́ wa ní ibiṣẹ́ nìyẹn. Mo le ní pé ó rọrùn fún mi dáadáa.

Ṣé mo ní àwòrán lára? Rárá, mi ò ní àwòrán kankan ní ara. Kò sè ǹkan tí mo fẹ́ràn láti máa yà sí ara. Mi ò ní àwòrán ní ara. Mi ò ní àwòrán kankan ní ara. Mi ò dẹ̀ ní ìgbésẹ̀ láti ní àwòrán ní ara.

Báwo ni ètò ìdárayá mi ṣe rí? Ètò ìdárayá mi náà ju wípé kí n jáde lọ kí n lọ wo bọ́ọ̀lù àfẹsẹ̀gbá ní ilé ọtí ṣùgbọ́n èmi kì í mu ọtí. Bọ́ọ̀lù náà ni mo máa, bọ́ọ̀lù àfẹsẹ̀gbá náà ni mo máa ń lọ wo bí.